Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ń pọ̀ dáadáa ṣùgbọ́n máa sọ díẹ̀ nínú wọn. Àkọ́kọ́, ó náà ni ẹ̀rọ, ẹ̀rọ ayárabíàṣá tí a mọ̀ sí hand set òun ní àkọ́kọ́ tó ṣe pàtàkì torí òun ni wọ́n ń lò láti ránṣẹ́ iṣẹ́ sí àwọn alábárà mi pé nǹkan báyìí ti wà, nǹkan báyìí kò sí tẹ́ ba ní, nǹkan báyìí ẹ jẹ́ kí n mọ̀ tí máa fi lè lọ bá yín kó. Ẹ̀lẹ́ẹ̀kejì, ó náà ni ẹ̀rọ tàbí ẹ̀rọ, ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí kọ̀m̀pútà lédè òyìnbó. Ohun ni a máa ń lò láti ṣe àwọn iṣẹ́ wa, àwọn ti a lò láti kọ́ oko àwọn nǹkan iṣẹ́ tí àwọn alábárà bá gbé wá, òun ni a lò láti bá wọn ṣe iṣẹ́ wọn.

Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò dáradára ṣùgbọ́n àwọn ẹ̀yà kọ̀ọ̀kan ni mo máa ń fi ọwọ́ òsì ṣe àwọn ẹ̀yà kọ̀ọ̀kan torí ọwọ́ òsì jẹ́ ọwọ́ tí kò lágbára dáadáa púpọ̀. Só nítorí náà tí ẹ̀yin bá ń fọ ọwọ́ òsì ṣe nǹkan, ó jẹ́ kí ẹ̀yin ò lè mójú tán ǹkan tí ẹ̀yin ṣe dáadáa. Kò rí i jẹ́ pé tí wọ́n bá gbọ́ ọwọ́ ọ̀tún rẹ yàn ló tó tí máa ṣe ǹkan rẹ dáadáa, ìyẹn kàn máa ṣe òwò ṣe wù yàn ni. Ọ̀tọ̀ láti gbọ́ ọwọ́ òsì tí kò tí máa ṣe ǹkan yẹn rí dáadáa, tí kò lágbára dáadáa, yóò lè máa fi ọkàn yàn bá bí i kíni gbọ́ ọwọ́ òsì yẹn ṣe ń ṣiṣẹ́ wọn lọ nítorí náà mo fi máa ń lo ọwọ́ òsì ní ìgbà mìíràn láti ṣe iṣẹ́. Ọwọ́ ti mo maa ń lò dáradára, ọ̀nà rẹ̀ ni ọwọ́ ọ̀tún mi.

Nígbà wo ni wọ́n máa ń fọ ọkọ̀ mi? Àkọ́kọ́ náà, ìntí ni ọkọ̀ báyìí ṣùgbọ́n tín bá ti ní ọkọ̀ ní ọdún méjì àbi ọdún mẹ́ta àbi ọdún mẹ́rin tó ń bọ̀ ṣáá tin báṣa tí padà ra ọkọ̀ ti mi. Ìgbà tí màá máa fọ ọkọ̀ mi ohun náà ni, to ba je pé mo fẹ́ fò fún ara temi ìgbà tí màá máa fọ̀ ohun na ni ìgbà tí n bá wa, ọjọ́ tí n bá lọ sí ibi iṣẹ́ bí ọjọ́ ìsinmi báyìí. Ṣùgbọ́n to bá sé pe mo fẹ́ gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n bá máa ń fọ ọkọ̀ ni, tó bá jé bíi ọjọ́ karùn-ún, ọjọ́ karùn-ún ni eyan máa gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n máa bami fọ. Teruku bá ti dà sí i àbí tó bá ti dọ̀tí, a máa gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n máa bami fọ gbogbo inú tí inú rẹ̀ àti tẹyìn rẹ̀ dáadáa.